Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìna rẹ? Èmi mo jẹ́, mo jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn ǹkan tí mo lè rántí mo máa ń sábà ṣe. Máa gbìyànjú láti ṣe àwọn ọ̀rọ̀ àṣìna mi debi wipé mi ní, mi nì gbàgbé. Màá lo oríṣìíríṣìí alphabeti èdè Yorùbá, màá lè lo àwọn nọ́mbà ló ríṣìíríṣìí. Ìgbà mìí mo lè lo ǹkan kan bí àpẹẹrẹ ta ṣà fi mọ̀ pé èmi mo fẹ́ wọnú, boya orí fóònù mi ni o tàbí cloud ni o àbí kọ̀m̀pútà ni. Èmi ò sábà lo ǹkan tí àwọn èèyàn lè tètè rántí bí i ọjọ́ ìbí mi, ibi tí mò ń gbé àbá àwọn ǹkan kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni kékeré gan lè dà mọ̀. Àwọn ọ̀rọ̀ àṣìna mi máa ń kọ́ síbi tí mò mọ̀ pé kò sí ǹkankan tó máa dé bẹ, omi ò ní bàjẹ́, kò sí ẹni tó mọ ẹgbẹ́ tó máa lòun fẹ́ sọnù tàbí bí pé ó máa sọ pé ó fẹ́ ya. Ìgbà mìí mo lè kọ sínú ìwé tàbí kí n kọ sínú fáìlì kí n tọ́jú ẹ. Èmi de re, èmi omà kìí fẹ́ràn pé tí bá ti kọ bẹ́ẹ̀, ibi tó ju máa tó ni màá fi ṣí, rárá o, màá lọ fi sí ibi tó ju òótọ́, ibẹ́ẹ̀ ni màá lọ sọ́ sí. Mo máa fẹ́ jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí mo máa fi wọ orí àwọn ǹkan mi bíi yálà fóònù ni o tàbí kọ̀m̀pútà ni o, mo máa fẹ́ jẹ́ kó dá yàtọ̀. Mi kì í lo ǹkan náà fún gbogbo ẹ. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pe mo lè tètè rántí mo máa fi ṣètò àwọn ǹkan mi. Èmi dẹ̀ re, tí bá dẹ́ẹ̀ tí lò kan bẹ́ẹyen, èmi ò fẹ́ràn kí n máa tún gbogbo ẹ lù lọ́pọ̀lọpọ̀ ọgbà. Rárá mi ò fẹ́ràn rẹ̀. Mo máa fẹ́ rántí dáadáa gbogbo ǹkan tí mo fẹ́ fi, mo fi ṣí bóyá kọ̀m̀pútà mi ni àbí fóònù mi ni. Gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́yen bẹ́yen, mo máa rí dájú pé mo rántí. Màá máa, màá máa ha sórí, màá máa tú gan, màá máa tún sọ́ gan lórí. Iyẹn ni mi ò fi ní gbàgbé. Oríṣìíríṣìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni, ni mo máa ń rántí. Màá rí dájú wípé mo kọ dáadáa kó tó di pé mo sọ sí ibi tí mo máa fẹ́ sọ sí tí mò ń pé mi ò ní dé bẹ́ẹ̀ mọ̀. Ìgbà mìí ẹ̀ro kan lè sọ sí mi lọ́kàn, ó máa jẹ́ kí n rántí tó bá jẹ́ pé mo gbàgbé. Mi sábà jẹ́ kí àwọn èèyàn mọ ọ̀rọ̀ tí mo fẹ́ fi, àwọn ọ̀rọ̀ mi tí mo fi ń ṣí àwọn ǹkan tó jẹ́ pé èmi nìkan ni mo lè rí. Mi ò sábà sọ fún àwọn èèyàn kí mo fẹ́ sọ fún àwọn èèyàn fún. Ẹni tó bá nílò iranlọ́wọ́ tó jẹ́ pé ó fẹ́ ní ǹkan lórí fóònù mi, màá ṣí fóònù mi fún ara mi, màá tẹ́tẹ́ ẹ fún. Àwọn oríṣìíríṣìí ǹkan bẹ́ẹ̀ye ni mo máa ń ṣe. Èmi de re, èmi ò tún máa ń fẹ́ràn pé màá máa lo oríṣìíríṣìí àmì ǹkan kan bẹ́ẹ̀ yẹn, ìyẹn lè jẹ́ kí n tètè gbàgbé. Bẹ́ẹ̀ ni, mo máa rí dájú wípé àwọn ọ̀rọ̀ tí ń bá máa lò bóyá mo lè kọ, bóyá bí, mo lè sọ bóyá kí n mú ọjọ́ ìbí mi papọ̀ mọ́ ọjọ́ tí mo wọ ibi iṣẹ́ kí n wá mu mọ́ ọjọ́ tí mò ń lọ sí, tí mò ń bẹ̀rẹ̀ ilé ìwé, mo lè kan pọ̀ bẹ́ẹ̀. Se ri ọ̀nà bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn oni tètè mọ̀ pé ǹkan bẹ́ẹ̀ yen mo fi ń ṣí bí i kọ̀m̀pútà mi ni àbí fóònù mi. Ìgbà mìí tó bá jẹ́ pé èèyàn fẹ́ ṣí fóònù mi ni tàbí kọ̀m̀pútà mi, kò ní dáhùn. Bẹ́ẹ̀ ni, á ta padà nítorí pé kí ni àwọn ọ̀rọ̀ tó yẹ kí n fi sí tí mi ò fi sí kò ní jẹ́ kó ṣí. Tibayii mi kì í lọ ọjọ́ ìbí mi, ọjọ́ tí mò ń bẹ̀rẹ̀ iṣẹ́ mi ò kí ń lò, ọjọ́ tí mò ń ṣetán ilé ìwé mi ò kí ń lò, ilé ìwé gíga mi ò kí ń lò. Nítorí àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa tètè rántí. Àmọ́ tó bá jẹ́ pé mo kan gbogbo ẹ̀pọ̀ tí mo fi ṣí ọ̀rọ̀ ni, ṣe mo pé mi ò ní gbàgbé. Àwọn èèyàn oni tètè mọ̀. Bẹ́ẹ̀ ni, èmi dẹ̀ mi ò fẹ́ràn kí máa dára mi láàmú. Àwọn ǹkan tó jẹ́ pé èmi nìkan ni mo mọ̀ ni. Ìgbà mìí de re o lè jẹ́ pé orúkọ, orúkọ ilé iṣẹ́ mi ni mo máa lò tí àwọn èèyàn o ti e ní ró boya mo lè lo irú nkọ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni, mo máa rí dájú wípé gbogbo ǹkan tí mò ń lò tó nílò ọ̀rọ̀ láti ṣí àbí láti wọlé gbogbo ẹ ni mò ń tọ́jú dáadáa. Mi ò ń fi fóònù mi lẹ̀ ibikibi tó bá wù mí, mi ò kí ń tan kọ̀m̀pútà mi lẹ̀ bó bá ṣe wu mí. Gbogbo ǹkan mi máa ń tọ́jú dáadáa. Mi ò fẹ́ràn kí gbogbo ẹ̀rí yáma yáma tàbí kó rí jága jága. Mo máa ń tọ́jú ǹkan mi dáadáa ni. Èmi dẹ̀ re, mo tu jẹ́ ǹkan tó jẹ́ pé ohun nkan mi ètò lẹ́tò ni. Pẹ̀lú bóde ṣe lẹ́tò tò, ìyẹn ò tún mọ̀ sí pé ẹ lè mọ̀ dí mi àbí lè wádìí mi. Rárá o. Gbogbo àwọn ǹkan tí mo fi ń ṣí fóònù ni, kọ̀m̀pútà ni o, tí mo fi ń lo cloud ni, gbogbo ẹ pátápátá ni mo tọ́jú tí ò ṣẹ́n tó lè rí.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni o, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Orúkọ mi ni Eniọlá. Ìyẹn jẹ́ èèyàn tó ní ọlá, èèyàn tó ní ọlá. Ìtumọ̀ orúkọ mi niyẹn Àwọn èèyàn tun lè túmọ̀ kan tun sọ pé orúkọ mi jẹ́ àbótúnmọ̀ sí ẹni tó jẹ́ pé ó ní ọlá. Bẹ́ẹ̀ni, ìyẹn náà tún wà n bẹ́ẹ̀. Ṣẹ́ ri, orúkọ máa ń ròyàn. Àdúrà tí mo dẹ̀ ń gbà ni pé kí orúkọ mi ó rò mi. Inú mi máa dùn pẹ̀lú orúkọ tí àwọn òbí mi sọ mi. Gbogbo nǹkan tí mo máa ń ṣe náà fẹ́ máa jara, ó fẹ́ máa ń jọ pé ọlá ń bọ̀. Eniọlá ni mí. Inú mi máa ń dùn. Ṣẹ́ ri, iru, oríṣiríṣi orúkọ Yorùbá ló máa ń mú ìtumọ̀ àti àlùbáríkà dànì. Àwọn òbí mi ti è farabalẹ̀ mú eleyii fun mi ni. Wọ́n fẹ́ kí n gbé gbẹ̀sẹ̀ ayé irorun, ilé ayé tó ní ìtumọ̀, ilé ayé ìdùnnú, ilé ayé owó. Orúkọ yẹn máa ń jẹ, ó máa ń jẹ́ kí n rántí pé mo gbọdọ̀ jẹ́ èèyàn láyé. Ó máa ń jẹ́ kí n rántí pé mo gbọdọ̀ jẹ́ ẹni tí àwọn èèyàn ń wò, lókè. Ó máa ń jẹ́ kí n f, ó máa ń jẹ́ kí n dàbí pé mò ń ran àwọn èèyàn lọ́wọ́. Tàbí àwọn èèyàn ń wò mí, wọ́n ń rí mi bí àríkọ́ṣe. Èmi sì máa ń fẹ́ ṣàlàyé fún àwọn èèyàn. Àwọn èèyàn pọ̀ gan tó máa ń béèrè ìtumọ̀ orúkọ mi. Mo dẹ̀ máa ń sọ fún wọn pé orúkọ mi jẹ́ Eniọlá àti ẹni iyì. Orúkọ mi máa ń jẹ́ kí n dáyàtọ̀. Ó tún máa ń sùn mi pé kí n máa ṣiṣẹ́ dáadáa. Ó máa ń jẹ́ kí orí mi wu ni. Inú mi ń dùn o. Ayọ̀ mi dẹ́kun fún àṣà àti ìṣe tó wà nínú orúkọ mi. Èmi wáa pọ́n ìtumọ̀ ẹ lé o. Ó dè jẹ́ orúkọ kan tó jẹ́ pé kò sí ẹni tí o mọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Ó daju awon èèyàn kan náà tó jẹ́ pé orúkọ wa papọ̀. Tàbí ó fẹ́ ni ìtumọ̀ kan náà, ó fẹ́ fara pẹ́ra wọn. Ìtumọ̀ pé orúkọ gidi ni. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn mọ ìtumọ̀ àti pé kí a ti, a ti ṣe nǹkan nínú ayé. Ó máa ń fún mi ní dùùrù. Ìgbà kúùgbà tí a bá ti gbo tí ẹ́nikẹ́ni pe orúkọ mi, bi won tiẹ́ ṣé máa ń ṣà mí, orí mi máa ń wù. Ó máa ń jẹ́ kí n, kí n mọ̀ pé àwọn ẹbí, àwọn ẹbí mi ló ni mí. Ó tún jẹ́ kí n mọ ẹbí mi kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lára pé orúkọ tí mò ń jẹ́ ni. Ó máa ń jẹ́ kí n ranti gbogbo àwọn àṣà àti ìṣe ìlú wa. Ṣẹ́ ri, orúkọ náà, ó gbé àṣà wa lárugẹ ni. Tí àwọn ọ̀rẹ́ mi bá béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀, pẹ̀lú idùnnu àtọ̀yaya ni màá fi ṣàlàyé fún wọn. Bẹ́ẹ̀ni. Ṣẹ́ ri, orúkọ mi jẹ́ nǹkan tó jẹ́ pé tèmi ni. Tàṣáwa dẹ̀ tún ni. Mọ tun wá máa n fẹ́ràn tí o bá jẹ́ pé wọ́n n pe orúkọ mi dáadáa. Nítorí ẹlòmíràn, ìdí ẹnu ẹ, ó lè máa bàja, kó má lè pe orúkọ dáadáa. Ṣẹ́ wàá ra àwọn tó wá mọ̀ pé dáadáa, Eniọlá, mo máa níìfẹ̀ wọn. Orí mi máa ń wu ni. Tàbí àwọn tí ń fẹ́ sọ pé tí wọ́n bá ti pè mí lórúkọ náà, wọ́n á tún máa ṣà mí. Eniọlá, ẹni iyì, ẹni ẹ̀yẹ. Orí mi máa ń wòó ni. Ṣẹ́ri wípé orúkọ mi ó lẹ́wà, ó níwà, kódà ó tún lápọ̀nlé. Tí àwọn ẹbí mi bá fẹ́ pè mí bẹ́ẹ̀, wọn ma máa ṣà mí ni. Paapa julọ́ tí n bá tie ti bínú báyìí, wọn ma máa fọ orúkọ mi kọrin ni. Eniọlá, ẹni iyì, ẹni ẹ̀yẹ, tèmi ni kàn. Ṣẹ́ri tí n bá ti gbọ́ yen báyìí, gbogbo inú tó ń bí mi gbogbo ló máa rọ pátápátá. Ọkan mi náà a bále, emi náa à máa bá àwọn rẹ́rìn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìmélì rẹ? Màá ti kó gbogbo àwọn ìméèlì mi jọ sójú kan. Ìgbà míì gan-an ojoojúmọ́ ni mo máa ń to gbogbo ẹ̀. Màá wo àwọn ibi tí ìméèlì máa ń bọ́ sí. Tó bá jẹ́ pé láti tá lèyàn tí fi tẹ̀jíṣẹ́ sí mi. Tó bá ti dàárọ̀ bẹ́ẹ̀yen, òun ni mo máa kọ́ wo. Màá ka gbogbo àwọn àtẹ̀jíṣẹ́. Àwọn èyí tó bá jẹ́ pàtàkì n bẹ́ẹ̀ ni màá sáré dá lóhùn. Ìyẹn láàárọ̀. Àwọn èyí tó jẹ́ pé mi ò tíì ráyè dá lóhùn, tó dẹ̀tùn ṣe pàtàkì, màá ti kó sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn àtẹ̀jíṣẹ́ tí mo mọ̀ pé kò ní iwúlò, tàbí kò tiẹ̀ yẹ kó wà lórí fóònù mi, màá gbọn gbogbo ẹ̀ yọ dá nù. Mo máa ń to gẹ́gẹ́ bí bó ṣe ṣe pàtàkì sí ni àti ẹni tó bá fi ránṣẹ́ sí mi. Bóyá àwọn ìméèlì mi tó wá láti ọ̀dọ̀ ọ̀gá mi, gbogbo ẹ̀ ni màá kó sí ojú kan. Mo sì mọ̀ pé ìméèlì tọ̀ àwọn ọ̀gá tọ̀ ọ̀gá mi léèlé. Ẹn tí ó bá jẹ́ t'àwọn ará ibi iṣẹ́ ni, màá ti kó sójú kan náà. Ìmi jẹ o lè jẹ́ látọ̀rẹ, ojú kan náà ni màá kó sí tàbí ẹbí ojú kan. Bẹ́ẹ̀ ni mo ti mọ ibi tí mò ń lọ. Kódà gan-an, mo tún ti ṣe fóòdà fún àwọn ìméèlì mi. Mo tì mọ̀ pé iṣẹ́ báyì ní mo fẹ́ ṣe, ìwé báyì ni mo fẹ́ kọ́ wọ́ bọ̀, nǹkan báyì ní mo fẹ́ ṣe àbá tẹ̀jíṣẹ́ báyì ní mo fẹ́ fi ránṣẹ́ sí èèyàn, mo ti mọ̀ bẹ́ẹ̀ yẹn. Màá fi mọ̀, maà fi dé eléyì mọ̀, màá fi dé eléyì, màá fi dé eléyì mọ̀. Ẹn tí mo bá mọ̀ pé àyè sì wà fún mi láti dá lóhùn, tó dẹ̀ ṣe pàtàkì, màá gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Èyí tí mo bá ti kà gan-an, mo kò lè sọ síbi kan kì í sọ sínú fóòdà kan. Màá ti rí i dájú pé gbogbo nǹkan mi létò létò ni. Gbogbo ìméèlì mi mo ti ṣe gbogbo ẹ̀, tí òní, tí ò kọlù ra wọ́n ni. Kò ṣe pé máa ṣe máa wá ìméèlì àbí èyí tó ṣe pàtàkì jù nínú àwọn ìméèlì tó ti ṣẹ̀ndi sí mi, tó ti fi ránṣẹ́ sí mi. Ìgbà míì gan-an mo lè fi ọjọ́ tí gbogbo ẹ̀ bá wọlé, mo lè fi to àwọn ìméèlì mi. Tó bá jẹ́ pé ọjọ́ àbámẹ́ta ló wọlé ni, màá ti fi sí àsìkò ọjọ́ àbámẹ́ta pé ọjọ́ bá yìí ló wọlé. Tó bá jẹ́ pé ọjọ́ àìkú ló wọlé, mo tí mo pé ọjọ́ àìkú ló wọlé. Bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn, àwọn ìméèlì tí ó bá wá lọ́jọ́ àìkú gbogbo ẹ ni máa máa ṣe létò bẹ́ẹ̀yẹn. Mo máa ń ṣe nǹkan mi létò ni. Mi ò fẹ́ràn kí gbogbo ẹ̀ rí yama yama. Kò ní wú èmi gan-an lórí. Ìgbà mí dè rẹ̀, mo lè fi sórí ago mi. Àsìkò báyẹ ni kó rán mi létí pé kí n kí dáhùn sí ìméèlì tí wọ́n fi ránṣẹ́ sí mi. Mo máa ń rí dájú pé gbogbo àwọn ǹkan tó ṣe pàtàkì òun ni mo máa ń filé sórí fóònù mi. Mo máa ń wo dáadáa, mo máa ka dáadáa kí n tó gbọ́n ẹ̀yin tí mi ò bá nílò kí n tó gbọ́n dá nù. Èmi ò wáa ń fẹ́ràn kí n máa fi ìméèlì ara tèmi tó jẹ́ témi gan-an, kí n máa fi papọ̀ mọ́ tí ibi iṣẹ́. Mo máa ń lo oríṣiríṣi fóòdà fún wọn. Tó bá dẹ̀ ṣe ṣe pàtàkì sí ni mo ṣe máa ń to. Àwọn nǹkan tí mo bá dẹ̀ ṣe gbogbo rẹ̀ ni màá máa kọ́ lè tàbí kí n máa kọ sórí fóònù mi. Ìméèlì tí àwọn oníbàárà bá fi ránṣẹ́ sí wa, eṣẹ̀kẹ̀ṣẹ̀ mo máa ń rí i dájú pé mo dá lóhùn. Tí n bá rí pé àwọn nǹkan tó ti wà lórí fóònù mi ó ti ń kún lọ, màá wo káàkiri, màá wo finifini. Àwọn èyí tí mo ti dá lóhùn tipẹ́ tó jẹ́ pé òun ló n gba ààyè, màá gbọn kúrò. Mi ní fi síbẹ̀. Ọ̀nà tó jẹ́ pé o máa rọrùn fún mi, lèmi náà ti to fúnra mi. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ dẹ̀ ni mo máa ń wo gbogbo àwọn ìméèlì tó bá wọrí fóònù mi. Tó jẹ́ pé mo ti ẹ̀ ti mọ lè tí wò láti ibẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Kí tún tún wò. Ìyẹn á dẹ̀ dá mi lójú pé gbogbo àwọn èyí tó ṣe pàtàkì ni mo ti dá lóhùn. Àwọn èyí tó fẹ́ kú díẹ̀ káàtò, mo ti tẹ̀ sí i tí wọn pá dà pé nǹkan báyìí ni kí ẹṣe kó tó di pé mo tún ṣe nǹkan mi. Mo tì mọ̀ pé àwọn ìméèlì tí mo tún ń retí léèléyi, gbogbo nǹkan bẹ́ẹ̀yen mo ti fètò sí gbogbo ẹ̀. Àwọn ìméèlì tó bá tún ṣe pàtàkì gan màá tún gbé sórí cloud ni. Ìyẹn mi, a jẹ́ pé tèmi nìkan kò lè kúrò bẹ́ẹ̀yẹn.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ ni o, n màá ń pàdé àfojúsùn títà mi. Màá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé nǹkan báyìí ni mo fẹ́ kéere e àbí iye báyìí mo fẹ́ kéere e ní àsìkò báyìí. Màá ti ṣe tó gbogbo àwọn nǹkan tí mo fẹ́ tà kó tó di pé mo ti e bẹ̀rẹ̀ sí máa gbé ọjà jáde. Màá máa wo gbogbo bí mo ṣe ń ta ọjà lójoojúmọ́. Màá máa wo àwọn nǹkan tó ń jẹ́ kí ọjà máa aa yá ní àsìkò tàwà lọ́jà rẹ si. Gbogbo e ni màá máa wò mọ̀ ẹyi tí mo ti ń ṣe tẹ́lẹ̀. Then tí bá jẹ fẹ́ tajà beyen, àwọn tí mò mọ pé won lówó láti ra mó máa sábà lọ bá tàbí ki n polówó fún. Eyi tó bá dẹ̀ lóhùn máa wá padà mọ̀ wọ́n wà ra ọjà. Mo lè máa pè tàbí kí n máa tẹ àtẹ̀jíṣẹ́ sí pé kó máa gbàgbe ọjà yẹn ṣì wà nlè ọ́r nkọ̀ọ́ko bẹ́yẹn. Mo máa rí dájú wipé àjọṣepọ̀ láàrin mi àti àwọn oníbàárà ó dánmọ́rán dáadáa. Gbogbo bí mo ṣe ń ṣe, mo máa ń fu kọ sílẹ̀. Gbogbo e ni a màá ń mójú tó bọ́jà náà ṣe ń ri. Ti bá ri pé ọwọ́ tí mo gbé wá bí mo ṣe fi pa polówó ọjà mi kò mu reti to tó yẹ tó, mo lè pa owó dà. Mo lè bọ́ sí ii àwọn nǹkan mi tí mo mọ pé tí bá ṣe, ó máa jẹ́ kí àwọn èèyàn ra ọjà mi. Pẹ̀lú yẹn dè e ré, ajé tí ń búu gbaàjẹ́ nìyẹn, owó ń wọlé nìyẹn. Tí owó die bá ti wọlé lemi mi máa ń dùn màtún gbájúmọ́ṣẹ́. Àwọn èyí tó bá dẹ̀ jẹ́ ńláńláńlá náà tó jẹ́ pé a pa owó tó dà, bíya bí ọ̀sẹ̀ kan ni àbí oṣù kan ni o, inú mi tu dùn mà tún tẹramọ́sẹ́ sí i. Ṣé wá rí èmi máa ń kọ́ ẹ̀kọ́ lára gbogbo àwọn nǹkan tí mo ti ṣe tí ò gbèrú, tí ò yo nǹkankan, mo máa kọ́ ẹ̀kọ́ láàárín. Bá mu mo ṣèṣe tó fi jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Mo máa rí dájú wipé e gbogbo nǹkan tí mò ń ṣe láti máa ni àwọn oníbàárà mi ò yípadà. Mo dúró lórí ẹ nà ni. Máa rí dájú wipé àwọn ọjà mi gbogbo nǹkan nípa rẹ̀ ó pe tí ò dín nǹkan kan. Ọ̀nà àbáyọ ní ma tún máa wá fún àwọn oníbàárà mi tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ àbí nǹkan kan lọ́wọ́ mi. Tàwọn oníbàárà bá ti bèrè ọjà pé wọ́n fẹ́ mẹ́ta ẹ ni o àbí mẹ́rin ni o, ẹsẹ̀kẹsẹ̀ la máa dá wọn lóhun. Èmi fẹ́ràn pé ọ̀rọ̀ yé ra wa. Ọ̀rọ̀ èmi àti oníbàárà mi ó yé ra wa ju pé ọjà dá lọ. Torí ọjà lè dá lóòótọ́ àmọ́ tí èèyàn bá farabalẹ̀ bá àwọn oníbàárà sọ̀rọ̀, tẹ ṣàlàyé fún wọn pé nǹkan báyìí lọjà wà fún, tẹ de jẹ́ kọ́rí pé lóòótọ́ lóòótọ́ ọjà yín nǹkan tẹ sọ n lo ló jẹ́, ò lè máa bá yín rà. Àwọn tó bá máa ba mi fàgá figá fi àga gbàga tó jẹ́ pé àwọn náà boya o fẹ́ jẹ pe ọjà kan náà làwọn náà ń tà. Màá ma wò nǹkan ti woń ṣe, tawon náà ṣe ń ṣe. Kò se pé mo fẹ́ fi bá wọn jẹ à o àbí í nǹkankan rárá o, emi náà n kò ogbọ̀n ni. Ó lè jẹ́ pé àṣìṣe tí èmi ṣe, òhun là wọ́n ṣe tí àwọn fi ri ọjà tí wọ́n tà. Mo ti mọ̀ pé kò ṣiṣẹ́ fún mi niyen, ó ṣiṣẹ́ fún awọn. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, èmi náà máa wò ṣíra wọn. Ìgbà míin gan mo máa lọ sí, mo máa wo àwọn podcast tó máa ń kọ́ wa táwon ọ̀nà tí àwọn èèyàn máa ń fi ta ọjà, tójà e lè fi di òdò àwọn tó nílò ẹ̀ gangan tàbí mo lè gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí dè e ré, mo lè gbé sórí fóònù mi kí fi hàn àwọn èèyàn káàkiri tàbí kí tẹjíṣẹ́ sáwọn èèyàn pé ọjà báyìí wà o, nǹkan báyìí ló wà fún, iye báyìí ló wà o, ọ̀dà tó wà lélẹ̀ yìí o, kò kí ń ṣe kiní o, kò ń bó o, kò ń ṣe nǹkan bẹ́yenbeyẹn. Tí bá dẹ̀ tí bá ti di ọ̀sẹ̀ ma ti máa fi iye tí mo fẹ́ pa lọ́sẹ̀. Ti bá rí pé mò ń pa iye ju bẹ́ẹ̀ lọ, inú mi á dùn. Tí bá dẹ̀ rí pé ó fẹ́ kéré díẹ̀ ju iye náà, màá tún tẹramọ́sẹ́ sí i. Mo máa ń jẹ́ kó, mo máa ń jẹ́ kí àwọn ta jo ń bára siṣẹ́ mọ̀ pé kò sí kò sí ni. Tí èèyàn tẹ́sin bá dà ni èèyàn tún gùn ni. Mo máa farabalẹ̀ ṣe ǹkan mi létòlétò.

Ṣé o mọ bí a ti ń ka àwọran ilé? É mo mọ bí a ti ń ka àwọran ilé. Díẹ̀, mo kò mọ̀ n pa è díẹ̀ ni. Kò ṣe pé ó jẹ́ nnkankan tí mo lọ kọ́ ní ilé ìwé tàbí wọn bí mọ́ mi. Màá kọ́ko jẹ́ kó yé mi ní ìpinnu ìwọ̀n ilé yẹn, ìyẹn tó, tó yà sí, sílẹ̀. Màá wo gbogbo àwọn àpẹẹrẹ tó dúró fún ilẹ̀kùn tàbí jìgí àbí window. Màá wo kọ́kọ́rọ́ fún ìtumọ̀. Màá wo gbogbo ìwọ́pọ̀ tàbí ìpinnu, ìbí gbogbo yàrá olúkalúkù. Màá wo iye yàrá tó bá wà n bẹ̀ náà. Màá wo bí àwọn ara ògiri náà ṣe rí àti àwọn ààyè tó wà láàárín wọn. Mo máa tọ́ka sí ẹnu àbáwọlé. Màá wo ibi tí ilé-ìdáná wà, yàrá àti àwọn ìbalùwẹ̀ wà. Màá farabalẹ̀ wo ibi tan fe máa gbé àwọn àga sí ni, abi àwọn tábìlì, àwọn nǹkan kan bẹ́yẹ̀n, màá wo bẹ̀ náà. Màá wo gbogbo ìpinnu bi won ṣe kọ́lé náà káàkiri, màá wo fínnífínní. Màá wo àwọn ibi tí àwọn èèyàn máa gùn wọn yàrá, yàrá sí yàrá. Àwọn ẹnu, ẹnu àbágùn wọn enu àwọn yàrá gbogbo e bẹ́ẹ̀ náà ni màá wò. Màá wo bi wón ṣe kan òfurufú, irú òfurufú tan lò, bi wón ṣe ṣe káàkiri gbogbo ẹ ni màá lò. Màá wo ibi tí tan máa fi, ti ómi máa gbá wọlé. Màá wo ibi tí àwọn iná máa gbá wọlé. Mo máa wo gbogbo àwọn ara ògiri tí mo mọ̀ pé kò yẹ kó wà n bẹ̀ àbí ó yẹ kó sí nbẹ̀. Màá wo ibi tí àwọn atẹ́gùn náà máa gbá wọlé. Màá farabalẹ̀ wo àwọn bí i, bí i, àwọn ààyè tó wà láàárín yàrá méjì tàbí, ilé-ìdáná sí yàrá, gbogbo àwọn nǹkan bẹ́yẹ̀n màá wò. Màá wo ìta náà. Báapaa jú lọ màá kọ́, màá farabalẹ̀ wo ààyè tó wà nínú àwọn yàrá náà, bó ṣe tóbi tó. Àwọn nǹkan tí yàrá náà lè gba, gbogbo nǹkan bẹ́yẹ̀n mo màá wò. Màá wo gbogbo àwọn káàkiri bí i, bí i ìta, ìta lókè, màá wo ibi tó wà. Màá wo gbogbo ibi tan máa n kó àwọn nǹkan sí àti ibi tí wọ́n máa n ká àwọn aṣọ sí, gbogbo bẹ́ naa ni màá wò. Màá wò tàbí boyá fún àwọn, ìyẹn ọgbà wọn tàbí ibi tí wọ́n bá gbin nǹkan sí táayẹ́ e bá yọ lórí nǹkan tan yà. Màá lo, màá wo ibi tí wọn máa gbé àwọn nǹkan sí àti ibi tan máa gbá wọlé. Màá wo ibi tómi náà tí ń bọ̀ àti irú omi tó, irú omi tó, ọ̀nà tó lè gbá wọ inú ilé náà màá wò. Màá wo oríṣìíríṣìí ọ̀nà àbájáde náà. Màá wo bí ilé náà ṣe rí. Ìgbà míì gan, àwọn àwòrán mi, wọ́n máa ń ní ọ̀dà tan fẹ́ kun ilé náà, màá wo bi ọ̀dà náà ṣe rí. Màá wò bóyá irú nǹkan tí a lè rà lọ́jà ni tó jẹ pe won ti ṣe sílẹ̀ tàbí bóyá bí ọ̀dà méjì la máa pòpọ̀ tí a máa fi rí ọ̀dà náà. Màá wo gbogbo àwọn, àwọn nǹkan tí a nílò fún tan ti kọ́ sílẹ̀ nínú ìwé náà, gbogbo ẹ náà ni màá wò. Màá wo gbogbo àwọn bóyá bí ọ̀nà tí jẹ́ pé àwọn yàrá tó jẹ́, tí òún ṣe tẹ́bí, tó jẹ́ pé tan dáa yàn sílẹ̀, gbogbo ẹ ni màá wò. Tó bá wa jẹ́ ilé tó jẹ́ pé ó ní àwọn ilé lẹ́yìn, pé kò ṣe ilé ẹbí nìkan, boya ilé tan fẹ́, tan fẹ́ fún àwọn èèyàn níta, tan maa ma fi, àwọn yàrá tí àwọn èeyàn lè gba, màá wo gbogbo ìyẹn náà, bó ṣe tóbi tó. Màá wò ìwọ́pọ̀ gbogbo ẹ ni màá wò. Ìpinnu àwọn aworan yen gbogbo ẹ ni màá wò pátápátá. Ibi tan máa gbé bẹ́ẹ̀dì sí, bẹ́ẹ̀, à, ibi tan máa gbé gbogbo nǹkan tan bá fẹ́ lò, ibi tan máa gbé sí gbogbo ẹ ni màá wò fínnífínní. Màá wò bóyá ìgbàlódé ilé na fẹ́ kọ́ ni o àbí ayé àtijọ́. Màá lè mọ irú àwọn nǹkan tí èèyàn máa ra. Gbogbo nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni mo máa, ni mo máa gbé kalẹ̀. Màá wo gbogbo ẹ pátápátá.

Ṣé ọ máa ń lo ẹ̀rọ idake ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ ni o, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ dáadáa. Tí ó bá yjẹ wipe ó ti rẹ mí, ìgbà ẹ́ máa ń sáábà lo. Ó máa ń jẹ́ kí n fara balẹ̀ lẹ́yìn tí bá ti ṣiṣẹ́ lọ látàárọ̀. Èmi fẹ́ràn ìfọ̀kànbalẹ̀ tó máa ń wá pẹ̀lú ẹ. Mo lè lò ó fún ìgbà díẹ̀ kí n kó fi to ara. Mo tún fẹ́ràn kò jẹ́ pé ibi tí mo bá wà kò sári wo kankan nígbà tí mo bá ń lò ó. Màá tẹ̀lé àwọn ìlànà fún àlàáfíà ara mi, màá tẹ̀lé ẹ dáadáa. Máa sì tẹ ibi tó yẹ kí n tẹ̀ tí mo mọ̀ pé kò ní ní mí lára. Ohun ni mo máa gbé sí. Tí bá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀, mo máa ń fara balẹ̀ wọ bí mo ṣe ń mí. Orí mí mí yẹn ni mo máa ń gbọ́kàn lé. Màá rí dájú wipé mò ń mì dáadáa bi mode ṣe ń lo ẹ̀rọ yẹn lọ́wọ́. Ìgbà mí tí bá ń lò ó gan, mo lè máa kan ẹ lábẹ́lẹ̀ tàbí kí n gbé orin sí i. Ó máa ń jẹ́ kí ọpọlọ mi kó balẹ̀ kó tutù ni. Ara mi ò ní máa ṣe kí ń-- kò ṣe pé ara le àbí nǹkan kan ọkọ̀ gan máa balẹ̀. Tàbí tí bá ti ṣiṣẹ́ tó jẹ́ pé ó fẹ́ le díẹ̀ ni mo máa lò ó. Èmi máa fẹ́ràn kí a máa lò ó fún ìgbà tó pé, àbáṣiko tó péye lọ títí. Ìgbà tí mo máa lò ó pẹ̀lú ọ̀rẹ́ tàbí kí n lò ó pẹ̀lú ẹbí, bóyá ǹkan tí mo rò àbí bó ṣe ṣe mí kò dùn mọ́ mi nínú, mo lè lò ó. Ó máa ń jẹ́ kí n sùn dáadáa lálẹ́. Mo dẹ̀ fẹ́ràn láti máa lò ó dáadáa. Mo máa n rí dájú pé ẹ̀rọ náà mo máa ń nu ó dáadáa, ó máa mọ́ kó tó di pé mo lò ó. Ó ti di ǹkan tí mo máa tẹ̀ máa ń lò ní ojojúmọ́ gan báyìí sí. Mo ti mọ̀ pé tí ó bá fẹ́ lò bẹ́ẹ̀ yẹn, gbogbo gbogbo wàhálà ara gbogbo ni mo fẹ́ ṣàn dà nu. Mo dẹ̀ máa rí pé mo máa ń kọjú mọ́ ǹkan tí mo bá ń ṣe tí mo bá ń lò ó. Mo máa fẹ́ràn bó ṣe kó máa ṣiṣẹ́ díẹ̀ díẹ̀, kò ṣe tó ẹ́ pé mo máa gbọn ara bẹ́ẹ̀ yẹn. Rara ó tún máa dákún, ara ríro ni. Tí bá dẹ̀ ti ń lo, màmá mi lọ sókè màmá mi kanlẹ̀. Mo ń fi ń gbádùn ara mi. Ìgbà mí mo lè tán ina àbẹ́là tó han dáadáa, mo lè tán sílẹ̀. Màá rí dájú pé ẹ̀rọ náà ń ṣiṣẹ́ dáadáa kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní lò ó. Mo lè jókòó tàbí kí n dùbúlẹ̀ le lórí kó dẹ̀ máa ṣiṣẹ́ tó ń ṣe lọ. To bá de ti ṣiṣẹ́ bẹ́yen, mi kì í ṣe ǹkankan mi. Mi ò ní lè tẹ fóònù, mi ò ní lò íńtánẹ́ẹ̀tì, mi ò ní tẹ kọ̀mpútà, mi ò ní ṣe ǹkan. MÓ máa di ojú tó máa fi ṣiṣẹ́ tán ni. To bá de ti ṣiṣẹ́ tán báyen, ara mi máa jí gbégbé padà ni. Ìgbà mí díẹ̀, mo máa fi pa-- mo máa pàpọ̀ pẹ̀lú àti máa nu ara. Àwọn orin tó jẹ́ pé ó dùn lẹ́tí kọ̀ọ̀kan kò dàbí ariwo létí ohun máa ń gbọ́ tí mo bá ti ń lò ó. Mo máa rí dájú pé tí ó bá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn, ó máa jẹ́ kí kọjú mọ́ ǹkan tí mo fẹ́ ṣe dáadáa. Ojú mi a lè là, màá lè ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Èmi ò wá kí n jẹun kún nú kóto dipé mo lò ó. Kì eeyan máa lọ bìdà nu Mo máa n farabalẹ̀ ṣe ǹkan mi ni. Màá ti rí dájú pé kò sí ǹkan tó máa dí mi lọ́wọ́. Mí i ni jẹ́ kó máa gbọ̀n jú, màá rora jẹ́ kó máa ṣiṣẹ́ tó ń ṣe díẹ̀díẹ̀ ni. Tí bá dẹ̀ ti ń lò ó, mo máa rí pé gbogbo eegun ara mi ló máa ń tú. Ìgbà mí tí mo bá ń lò ó, mo lè lò ó láàárín iṣẹ́ tí mo bá ń ṣe. Ilé mi ló wà, mi ò lọ ibi iṣẹ́. Mo dẹ̀ fẹ́ràn bó ṣe máa ń rora dùn tí ò kí ń dí ẹnikẹ́ni lọ́wọ́. Tí ó bá jẹ pé iṣẹ́ bá ti pọ̀ jú fún mi, mi mọ̀ ǹkan tí mo fẹ́ ṣe mọ́. Màá rọra jo ko le lórí, gbogbo òru náà máa jẹ́ kó pa'rẹ́ fún mi. Ìgbà mí torí bá ń fọ́n mi, ó máa ń jẹ́ kí ara tú mi. Ìgbà mí ó máa ń bá mi to gbogbo ara mi. Bẹ́ẹ̀, ibìkan yẹ̀ ju ibìkan lọ ni o. Gbogbo e lo ma bami tó pátápátá. Inú mi máa ń dùn tí n bá ti ń lò ó.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Èmi fẹ́ràn àwọ̀ búlúù. Búlúù máa ń jẹ́ kí i rántí ojú ọ̀run, ó máa ń jẹ́ kí ń ronú nípa àwon omi, pàápàá jùlo odò. Ó máa ń mú ìfọkànbalẹ̀ wa fún mi. Nígbà mìíràn, mo máa ń wọ aṣọ búlúù. Bẹ́ẹ̀ni, kò sí àwọ̀ tí búlúù ò lè bá lọ. Tẹ bá ti kàn mọ́ ara wọn, ó lè bá ara wọn lọ, ó lè bá funfun lọ, ó lè bá dúdú lọ, ó lè bá àwọ̀ eléwé gan lọ, bẹ́ẹ̀ni, bí e bá ṣe wọ̀ ó ni. O máa ń mú ọkàn ìbáṣepọ̀ tó dà, tó dẹ̀ dan móràn, ó máa ń mú wá. A jẹ́ kí èèyàn gbẹ́kẹ̀lé kan. Mo tún fẹ́ràn àwọ̀ eléwé. Ó máa ń jẹ́ kí n rántí ilẹ̀, ewé àti bí ilẹ̀ ayé gan-an ṣe rí. Ó máa ń tutù ó máa ń fún mi ní ìrẹ̀lẹ̀ okàn. Ó dára láti wò. Nígbà mìíràn, mo lè fi tó ìyàrá mi. Àwọn nǹkan tó jẹ́ àwọ̀ eléwé, mo lè fi tó ìyàrá mi. Mo fẹ́ràn bí àwọ̀ eléwé àti búlúù ṣe máa ń bá ara wọn ṣiṣẹ́. Tẹ bá ti kó méjèèjì sójú kan, ó máa ń rẹwà lójú. Mo tún fẹ́ràn àwọ̀ dúdú. Bẹ́ẹ̀ni, o fẹ́ rí bákan lóòótọ́, àmọ́ mo fẹ́ràn àwọ̀ dúdú. Òun náà rẹwà ní ìwòn bá ti ẹ. Kò sí nǹkan tí ò lè bá lọ. Ó máa ń dàbí pé, ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí n máa rò pé digbí ni mo wà. Kò sí ǹkan tó lè mí mi. Ó rẹwà dáadáa. Kò sí aṣọ tí ò lè bá lọ. Kò sí nǹkan tí e fi ṣe tí ò ní mú jáde. Ó dúró lórí ti e ni. Mo tún fẹ́ràn àwọ̀ ọsàn. O mọ́lẹ̀ dáadáa, tó dé rẹwà lójú. Kò sí ǹkan tí a lè fi ṣe. Ó ti e wà jẹ́ àwọ̀ táwọn tó jé wí pé tí wón bá fẹ́ ṣe ìgbéyàwó ni wón máa ń sábàá lo jù. Àwọ̀ pupa náà, òun náà tàn. Ó de ní ìtumọ̀ ti ẹ náà. Mo de fẹ́ràn rẹ̀ torí pé kíni? Ó dàgbè ijà ara e. Àwọ̀ funfun náà jẹ́ àwọ̀ tó tún pàtàkì. Ó mọ́, ó tuntun, ó dá wà, ó dá yàtọ̀. Èmi máa ń fẹ́ràn kí, kẹ kó àwọ̀ funfun àti àwọ̀ dúdú, kẹ kó wọn pọ̀, kẹ ra wọn, kẹ wá rí bí ẹ̀wà ẹ ṣe máa jáde, bí ó ṣe máa bú yọ. O máa ń rẹwà dáadáa. Kò sí oríṣiríṣi àwọ̀ tí mi ò ní fẹ́ o. Mo tún fẹ́ràn àwọ̀ kùtà. Bẹ́ẹ̀ni, tí e bá ń wò lójú. Kò sí nǹkan tí òun náà ó lè bá mọ̀. Òun ti e máa ń dàbí àwọ̀ tó lè, tó ń fara pamọ́. Torí kò sí ibi tí òkútà ò lè fara pamọ́ sí. Ó lè fara pamọ́ sábẹ́ iyẹ̀pẹ̀ tàbí kí ó fara pamọ́ sábẹ́ aṣọ. A máa wẹ̀, máa dán ni. Ó rẹwà. Èmi ti e wà fẹ́ràn kí á máa fi oríṣiríṣi àwọ̀ kẹ máa fi ṣeré. Bó yá ké kan dúdú mó funfun, ké kan búlùú mó awo òsàn, tàbí ké kan funfun mó búlùú, orísirísi awo báyen, ké màa kan mórawon. Ṣé wàá rí? Àwọn àwọ̀ bẹ́ẹ̀ yẹn tí ẹ bá, tí ẹ bá ṣe mọ́ ara wọn, ó máa ń rẹwà lórí àga. Ó máa ń rẹwà pẹ̀lú àti kún ilé. Ó máa ń rẹwà lórí aṣọ, tàbí lórí fóònù, tàbí lórí kọ̀m̀pútà. Ó máa ń rẹwà pẹ̀lú fìlà, tàbí bàtà, loríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tí àwọn àwọ̀ yẹn fi rẹwà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ní ọjọ́ iwájú, mo fẹ́ ní iṣẹ́ tí mo fẹ́ràn gan. Ifẹ tó máa jẹ́ kí n dàgbàsókè ní ojojúmọ́. Mo ní ìpinnu láti kọ́ ẹ̀kọ́ tuntun tó tan mọ́ iṣẹ́ mi. Mo lè rò pé kí n ṣe dáadáa níbi iṣẹ́ tí mo ń ṣe. Mo fẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó máa fún mi ní òmìnira. Ó wù mí láti dá iṣẹ́ tèmi lẹ̀ ní ọjọ́ kan. Mo fẹ́ ṣiṣẹ́ láyé ká tó jẹ́ pé àwọn èèyàn pọ̀ran wọ́n lé. Mo fẹ́ iṣẹ́ tó máa fún mi lọ́kàn balẹ̀. Iṣẹ́ tó máa fún mi, tó máa mú mi ran àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọwọ́. Mo ní ìpinnu láti ṣiṣẹ́ kárakára láti jẹ́ èèyàn. Mo fẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó ń ṣọwọ́ gidi. Iṣẹ́ tó jẹ́ pé ó máa jẹ́ kí ìgbésí ayé mi kóran kó tún dára ju tó ṣe wà lọ. Mo lérò pé kí n, mo lérò láti ṣiṣẹ́ ní ibi tó jẹ́ pé àyíká bẹ, ǹkan dáadáa ló máa ṣẹlẹ̀ bẹ. Èmi náà fẹ́ di olórí ní ayé tèmi. Mo mọ̀ bó ṣe ń tọ́ àwọn èèyàn sọ́nà, bó ṣe ń darí àwọn èèyàn sọ́nà, kí wọ́n darí wọn sí ibi rere. Mo fẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó tún dára fún mi láti ṣe dáadáa níbi iṣẹ́ mi. Mo fẹ́ lo, mo pinnu láti lo àwọn ǹkan ìgbàlódé láti ran iṣẹ́ mi rán lọ́wọ́. Mo fẹ́ jẹ́ ǹkan tí àwọn èèyàn fọkàn tán, tó wù lára ìkọ́ṣẹ́ níbi iṣẹ́. Mo pinnu láti, mo gbàdúrà láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó mọ iṣẹ́ wọn ní iṣẹ́. Mo fẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó máa múrun mi dùn. Mo ní ìpinnu láti to ba àwọn iṣẹ́ mi bó ṣe yẹ kó rí láti òkè tí di sálẹ̀. Mo fẹ́ káwọn èèyàn rí mi fún iṣẹ́ tí mò ń ṣe nù. Ìbí tí wá fẹ́ ní iṣẹ́ kì í tún ní ìgbésí ayé tí mo tún ń gbé. Kí àwọn mẹ́rẹ̀ètì máa kọlù ara wọn. Mo fẹ́ iṣẹ́ tó jẹ́ pé, kó ṣe jẹ́ kí n wo, kó ṣe jẹ́ káwọn èèyàn mọ́ gbogbo bí mo ṣe tú, bí mo ṣe mọ iṣẹ́ ṣe. Mo ní ìpinnu láti fi ìlà sí ilé ayé mi àti ilé iṣẹ́ mi. Mo fẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó máa fún mi ní òmìnira. Màá le dá wà. Màá le dá ṣe ǹkan tó jẹ́ pé kò ní ní ẹnikẹ́ni lára. Kò ní mí èmi gan. Mo fẹ́ máa, mo pinnu láti bẹ̀rẹ̀ ǹkan tuntun ní ọdọọdún. Mo fẹ́ jẹ́ kó jẹ́ pé mo jẹ́ àríkọ́ṣe tó já fún àwọn ìyókù. Mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọkọ̀ tó mọ́ àti ìrẹ̀lẹ̀. Mo pinnu láti jẹ́ èèyàn tó dá lásìkò tí mo bá ń ṣiṣẹ́. Mo fẹ́ mọ̀ nípa owó àti bó ṣe ń to owó, bó ṣe ń kà owó, bó ṣe ń, bó ṣe ń nílò owó. Mo pinnu pé gbogbo ìbámu máa wá ṣe dáadáa. Màá gbìyànjú láti ṣe dáadáa. Mo fẹ́ ṣiṣẹ́ ní ibi tó yẹ kó ní ìgbéga. Mo fẹ́ kọ́ bó ṣe ń ṣiṣẹ́ àti bó ṣe ń dojú kọ gbogbo àwọn ǹkan tó n dínkù díẹ̀ káàto níbi iṣẹ́. Mo pinnu láti dúró lórí gbogbo ǹkan tí mo bá fẹ́ jíèrè láti ibi iṣẹ́ náà. Mo fẹ́ jẹ́ ǹkan tó jẹ́ pé mo lọ́gbọ́n lórí, mo ní òye lórí. Mo fẹ́ kí iṣẹ́ mi kó ní ìtumọ̀. Mo pinnu láti lo àsìkò mi bó ṣe yẹ kó yẹ. Mo fẹ́ kí n gbé ìgbésí ayé rọrùn, ní àyò àti àlàáfíà tí mo jẹ́ ń ṣiṣẹ́. Mo gbì pé màá le ní ìpè tó dùn láti ara iṣẹ́ tí mò ń ṣe. Mo fẹ́ mọ̀, mo fẹ́, mo fẹ́ mọ̀ oríṣiríṣi ǹkan. Mo fẹ́ kọ́ ọgbọ́n. Mo fẹ́ kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n. Mo pinnu láti rí gbogbo àwọn iṣẹ́ mi kí n ṣe dáadáa ni. Mo pinnu.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi, fún ara mi báyìí ni màá ṣe àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Màá kọ sílẹ̀, màá ní ìwé tí mo kọ gbogbo e si, mo ti ní ètò síwájú, èyi tò de jẹ́ ìkẹyìn tí mo máa ṣe. Gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe ní ọjọ́ náà ni màá kọ sílẹ̀. Màá kọ bó bá ṣe ní ìwúlò sí. Màá kọ beẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó ṣe pàtàkì jù lá lákọ̀ko. Mo ti mọ ǹkan tí mo fẹ́ gbé ṣe ní ìyẹ ọjọ́ náà. Àwọn iṣẹ́ tó bá fẹ́ tóbi díẹ̀ màá gé ní kéle kéle. Màá fi àsìkò tí mo máa parí sí máa fi sí nì idí. Ìgbà mìí gan mo lè lo fóònù mi kí n fi rán ara mi létí pé àsìkò ti tó àbí se ó ti súmọ́. Èmi de re àwọn iṣẹ́ tó bá jẹ́ pé oku ọjọ́ kan, oku ọjọ́ mẹ́rin àbí àsìkò tó yẹ ká gbelẹ̀ ó ti ń tó, iyen mo máa ń kọ sáré ṣe. Òhun ni ó máa ń pàtàkì fún mi. Èmi máa n fẹ́ràn kí màá dọ́jọ́ dúró tàbí kí màá ní pé ǹkan di ọ̀la, ó di ọ̀la. Màá ti kọ gbogbo ǹkan tí mo fẹ́ ṣe ní alẹ́ kó tó di ìgbà kó tó di àárọ̀ ọjọ́ kejì. Ohun ǹkan tí mo bá máa ṣe, ibi tí mo bá máa lọ pátápátá, òun ni màá ra kọ sílẹ̀, màá ha sórí, mo dẹ̀ tí mọ̀ niyen. Màá yẹ iṣẹ́ mi wò ní àárọ̀ àárọ̀. Màá ṣiṣẹ́ kan kó tó di pé mo ṣe mií, mii kò ṣẹ́ pọ̀. Tí bá dẹ́ ẹ ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn mi ò fẹ́ràn ìdí lọ́wọ́ àbí ǹkan kan. Mo lè gba èsì mi rán pẹ́ larin ti n ba ti n sise Máa rí i dájú pé àwọn nǹkan tó ṣe pàtàkì jù ni mo kọ́kọ́ ṣe ná, tó de ti parí, àwọn tó de ti parí yẹn Mo máa ń fi ìwé tàbí fóònù mi, mo fi máa ń jẹ́ kí nǹkan mi tò Ma n ni asiko ti mo gbodo se gbogbo nnkan ti mo fe se, mo ti mọ bí mo ṣe ń gbé lé ayé mi tí mo dẹ̀ ṣe n lọ ibi iṣẹ́ tí ǹnkan ò dira wọn. Mo máa ń fi àsìkò ìsìnmi náà lẹ̀. Tí o bá jẹ́ pé mi ò parí iṣẹ́ tan mo ma fi àsìkò, inu mi a máa wo gbogbo è. Àwọn iṣẹ́ tí mi o bá parí ó di ọjọ́ kejì ni iyen. Mo de máa fẹ́ ní sùúrù pẹ̀lú ohun nnkan tí mo bá ń ṣe. Mo máa ń fi ìwà bọ́. Iṣẹ́ tí mo bá máa ṣe ní ọ̀sẹ̀ màá ti ṣe ètò ẹ sílẹ̀. Mo máa ń fààyè pé ǹnkan kan lè ṣẹlẹ̀. Mo máa fẹ́ràn kí màá kó oríṣiríṣi ǹkan, oríṣiríṣi iṣẹ́ kí màá kó lé ara mi lórí. Mo máa ń fi sínú bí a bí èeyan méjì lè ṣe iṣẹ́ kan, èèyàn méjì lè ṣe iṣẹ́ kan bí mo ṣe ń ṣe ni. Tí ǹnkan bá dè tí ń le jù, màá ra fi sùúrù tó ni. Mo maa n ri pé gbogbo ibi tí mo bá ti ń ṣiṣẹ́, gbogbo èlò létò, gbogbo èlò mọ́ tí ó sì dọ̀tí kankan n bẹ́ẹ̀. Tí o bá jẹ́ pé mo ní ǹnkan láti ṣe fún ara mi náà màá ti fi sórí fóònù mi, òun lo máa rán mi létí. Màá máa wo gbogbo ǹnkan tí mo ti gbé ṣe ṣe mo rí ǹnkan ṣe l'eni, gbogbo eni máa ma wò tó bá ti ń di ọwọ́ òrolé. Mo máa ń kọ́ ogbón láàra àwọn ọjọ́ tó jẹ́ pé ǹnkan kú díẹ̀ ká tó. Tí bá yi tí parí iṣẹ́ tán, mo lè rá ǹnkan fún ara mi. Mi jẹ̀ jẹ́ kó yẹ́ rí, bí mo ṣe ń ṣe ǹnkan mi kó yẹ́ rí. Gbogbo Ìgbà na ni mo máa ń gbúrò láti mo bí màá ṣe máa ṣe àwọn iṣẹ́ mi tí ò ní dí ẹni kẹ́ni lọ́wọ́ tàbí pa eni kẹ́ni lára. Ìgbà mií, gbogbo ǹnkan tí mo bá ṣe, ojoojúmọ́ ni mo máa fẹ́ ṣe, màá fẹ́ jìnrìn ǹnkan. Mo máa ń tẹjúmọ́ ǹnkan tí mo fẹ́ ni. Màá ń ní, màá ń ṣe àsìkò mi dáadáa. Màá lo o dáadáa. Mi ni tí, mi ni tí pé, mi ni gbé nǹkan tí ó ṣe tèmi mi ni gbé lọ́wọ́. Màá ràn ara mi létí pé ó máa ń jẹ́ kí gbogbo ǹnkan létò ni, tó dẹ̀ máa padà létò lóòótọ́.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni o, mo máa fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè, pàápàá jùlọ tó bá jẹ́ pé ibi tí mo wà ò ní yára púpọ̀ ni. Ìgbà míì, ó máa ń jẹ́ kí a ti bọ́ síbi kan lọ, síbi kan ó máa ń jẹ́ kó rọrùn. Kò ní pé mo ṣẹ̀ ẹ́ gun ibi kan kó tódi pé mo dé lẹ̀. Ìrọ̀rùn mo máa dé bẹ̀. Ó ń rọrùn fún mi gan-an, pàápàá jùlọ tó bá jẹ́ pé ibi tí àwọn èèyàn máa ń pọ̀ sí tàbí iṣe bá pọ̀ jù n bẹ́ẹ̀. Ṣẹ̀rí ẹ̀rọ ìgbésókè yìí, ó máa bá yàn dí àsìkò tí èèyàn máa fi máa gun òkè kó tó di pé eeyàn dé ibi tí eeyàn lọ. Pàápàá jùlọ àwọn, àwọn ilé ńláńlá ti wón ti ń ta ọjà. Èmi tìẹ̀ máa ń sábà gùn dáadáa tí n bá fẹ́ lọ rajà ńtà. Tí ó bá jẹ́ pé ibi tí mo ń lọ ò jí-- ó gùn lo sókè. Wọn fún mi wàhálà áti máa gun ibi kankan láti dé ibi kan. Wọ́n ní ìfẹsẹ̀ pé mo lè dúró, mo dẹ̀ lè fẹyin ti dìgbà tó bá wù mí. Ó ní wúlò tó ṣe gan-an, pàápàá tó bá rẹ mí tojepe, tojepé mí fẹ́ gun ibi kankan. Èmi má fẹ́ràn ẹ̀rọ ìgbésókè ju kí èèyàn máa gun ibi kan lọ dé ibi kan. Ó máa ń jẹ́ kí àti rin kó rọrùn dáadáa. Èmi tìẹ̀ fẹ́ràn ti áwon èèyàn bá wọbẹ̀, bá fẹ́ dé ibi tí wọ́n ń lọ, inú mi máa ń dùn ni. Ẹ̀rọ ìgbésókè ó wúlò gan-an, pàápàá tí èèyàn bá fẹ́ gbé nǹkan tó wuwo. Tí owọ èèyàn o le gbé dé ibi tí eeyàn lọ, èèyàn le wọ ẹ̀rọ ìgbésókè. Inú mi máa ń dùn tí mo bá lò ó. Màá dúró dáadáa. Mo ti mọ̀ pe alàfià ni mo wà, kò sí nkankan tó máa ṣẹlẹ̀. Tí ó bá de jẹ́ pé ó fẹ́ máa fì mí lójú, màá di ibi kan mú. Èmi tìẹ̀ fẹ́ràn kí ń máa kanjú tí wọ́n ó wà nínú ẹ̀rọ ìgbésókè. Gbogbo ìlànà tí wọ́n bá fi lẹ̀ ni, mo máa tẹ̀lé. Èmi wá fẹ́ràn ẹ̀rọ ìgbésókè tojepé wón ti tọ́jú dáadáa. Gbogbo ó ti tí gbogbo ohun tó yẹ ki wón tó, wón ti de gbogbo nkan tó yẹ ki wón de, wón ti ṣe dáadáa. Inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún tí bá rí pé ẹ̀rọ ìgbésókè mọ́, kò sí ìdọ́tí kankan nbẹ́ẹ̀. Ìgbà míì gan-an, bóyá èrò bá ti pọ̀ jù, tí wọ́n ń lọ sókè, tí wọ́n ń gun òkè, ẹ̀rọ ìgbésókè, àwọn kan lè wọ ẹ̀rọ ìgbésókè. Olùkálú máa bá raẹ̀ lókè náà ni. Ìgbà àtiẹ̀ nì n bíṣẹ́ wa, kò dẹ̀ sí ìgbà tí mio kí ń lò. O tíe ti fẹ́ máa di ojojúmọ́ báyi, ohun mo máa ń lò ó. Èmi wá fẹ́ràn pé ó ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún èèyàn. Kí èèyàn máa bọ́ ṣá tí ibi kan dé ibi kan, ó ń jẹ́ kó rọrùn gan-an. Ìgbà míì gan, ó tún wúlò ní, ó wúlò ní, ilé ńigbà mí. Ó láwọn ilé kan tó jẹ́ pé ìyàrá ẹ pọ̀ gan-an, kò sí nkan tó fẹ́ ṣe ju kó lo ẹ̀rọ ìgbésókè lọ. Ṣéri pe o tí rọrùn fún won bẹ́ẹ̀ yẹn? Kò sì pé ẹsẹ̀ ń dùn mí, apá ń dùn mí, orí ń dùn mí àbí àwọn nkan bẹ́ẹ̀ yẹn. A tun fún èèyàn lásíkò láti na ara kí èèyàn na ẹsẹ̀ ni. Tí bá ti wà nínú ẹ̀rọ ìgbésókè bẹ́ẹ̀ yẹn, èmi ò kí ń fò ó, mi ò kí ń ṣẹ ẹ́re ipa ń bẹ́ẹ̀ ó. Màá kọjú mọ́ nkan tí mo n ṣe. Màá ti máa tẹ́tí sílẹ̀. Ibi tí ó bá fẹ́ dàbí bi, ó kú diẹ káa tó. Tàbí pe boya oun ń dún bà kan, gbogbo ọ̀nà tí màá fi pẹ́ ẹ́ni, tí ó máa wà bá wa ṣe, gbogboẹ ni máa ma wó. Tí bá ti wọ̀, màá ra ara wọlé ni. Tí bá ti fẹ́ bọ̀tá, màá rora bọ̀tá ni. Mo dẹ̀ fẹ́ràn eyiti ó jẹ́ pé kò ń kánjú, kò ń ṣe èyí tí ó máa tètè lọ, tí ó máa padà wá. Rárá. Diẹ́ diẹ́ diẹ́ diẹ́, ó ń rùn àgbàlagbà lọ́wọ́, ó ń rùn ọmọdé lọ́wọ́. Tí èèyàn bá ń lo ẹ̀rọ ìgbésókè yẹn, ẹsẹ̀ ò ní rú èèyàn, ara ò ní rú èèyàn. Kódà inú èèyàn á dùn ni gbogbo nkan tí èèyàn fi ṣe, èèyàn fi dúdú nù, a fi ṣẹ ni. Kò ní sí ìderà kankan rárá.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékúnà rẹ? Ọ̀nà tí mo máa ń gbá tọ́jú èékannà mi ni pé màá rí dájú pé ó mọ́ dáadáa. Màá fọwọ́ mi léraléra láti yọ ìdọ̀tí, màá gé èékannà mi kí n bá lè máa fi irun ma jẹun àti ṣe ohun kan nírọ̀run. Èmi ò kí ń fẹ́ kí èékannà mi gùn, kó tú gùn gùn ìyà ó. Tí màá ti lo ọṣẹ tí mo fi gé èékannà, màá fi gé kóró. Ìgbà míì gan an tí bá rí pé bó ṣe rí, kò mọ́, gbogbo ẹni mo máa fọ̀ọ́ nu gbogbo ẹ ni mo máa há, mo máa gé dáànu. Kódà ibi tí mo tun tọ́jú ẹ̀ dẹ̀, te bá wo mí lọ́ọ̀kan ẹ, máa rọ̀ bóyá mo ṣe èékannà ni. Mo máa fi iparà pa ọwọ́ dáadáa. Nkan tí mo fi pa ọwọ́ náà, mò ń lò ó torí kíni, kò ní jẹ́ kí ọwọ́ náà máa gbẹ. Èmi ò fẹ́ràn kí n máa fi eyín gé èékannà. Mo máa rí dájú pé èékannà mi ó gbẹ, ó dẹ̀ mọ́ dáadáa. Mò máa ń farabalẹ̀ nu ni. Èmi ò kí ń fẹ́ fi èékannà mi fi ṣí ǹkan tó bá le. Tí bá rí pé mo máa ṣe iṣẹ́ tó fẹ́ pọ̀ díẹ̀, màá wọ aṣọ ọwọ́ ni. Màá dàbọ̀bọ̀ èékannà mi tí mo bá ń fọ aṣọ àbí tí mo fọ abọ́. Mo máa farabalẹ̀ wo bí èékannà ṣe rí àlàáfíà ìlera rẹ. Nítorí ǹkan tó yára gba ìdọ̀tí, òun ni èékannà. Màá fi, màá rí dájú pé mo tọ́ awo èékannà, mo tọọ dáadáa sórí èékannà mi. Èmi ò kí ń lo àwọn nǹkan tó jẹ́ pé ó lè máa ra bó tàbí kó máa mú ọwọ́ róyan tàbí kó máa mú ọwọ́ ta èyàn, èmi ò kí ń lò. Màá jóunjẹ àlàáfíà tó jẹ́ pé ẹ̀jẹ̀ tí màá máa rí lára èékúnà mi gan. Màá wo, màá mú omi tó dáa, màá dẹ̀ mú ní ojoojúmọ́. Ìgbà míì gan an, mo màá fọwọ́ ró ọwọ́ lẹ́ẹ̀kọ̀kan. Màá wo èékannà mi, ṣé kò ń ṣe pé mo ti fi háàbí kankan. Èékúnà ẹsẹ̀ mi náà, màá rí dájú pé ó mọ́ dáadáa. Nkan tí màá fi ń gé èékannà mi kì í pín pẹ̀lù elomi. Ibi tí mo bá ti fẹ́ lọ nu ọwọ́ nu ẹsẹ̀, bóyá ó ní bó ṣe jẹ́ ni tàbí mi ò ní àwọn èròjà tan fi ń nu àbí bí ọ mọ ṣe ni, màá rí dájú pé gbogbo ohun kan tan bá máa lo fún mi bẹ́ẹ̀, ó mọ́ dáadáa. Èmi ò wáa fẹ́ràn koje pé lójoojúmọ́ ni màá máa gbé èékannà lọ́be rárá, mi ò kí ń ṣe. Èmi tì e fẹ́ràn èékannà tí ò ṣe tẹmi, èyí tan máa le mọ́ ọwọ́, mi ò sábà fẹ́ bẹ́ẹ̀. Mo máa jẹ́ kí èékannà mi kátẹ́gun àlàáfíà kò fẹ́ sì. Ǹkan rán pé mo má ṣe ṣe èékannà mi tí ó pọ̀ jù, èmi ò tì e fẹ́ràn kí ń máa lọ̀ríṣìíríṣìí torí èékannà. Tó bá jẹ́ pé èékannà mi ti gùn jù, mo máa gé. Mo dẹ̀ máa jẹ́ kó ṣe ẹ ri lójú. Mo máa ń farabalẹ̀ gé ni o, torí mi o gbòdọ́ gé ka yìí. Mi ò ń kánjú tí n bá fẹ́ tọ́jú èékannà mi. Oṣẹ tí ò le ju, tí ó dé rọjú, òun ni mo màá lo tí maa fi fọwọ́. Mi tì e fẹ́ràn kí n máa fọwọ́ gbo àwọn ibi tó bá jẹ́ pé ó dọ̀tí pẹ̀lú èékannà mi. Tí bá ti wá ṣe èékannà mi, mo máa wo èékannà mi dáadáa. Bí awo ẹ ṣe rí, tó bá ṣi rì bákan, mo tì mọ̀ pé éleyi kò ń ṣe pọ́okù lọ́wọ́ ẹ̀. Èmi dẹ̀ re, mo máa ń tọ́jú èékannà bí pé mo ń tọ́jú ọmọ ni. Tí bá máa bọwọ́, àwọn èèyàn á ripé, "Àì èékannà yìí máa rẹwà." Mo máa ń sọ fún àwọn èèyàn pé tí èékannà yìí bá mọ́, èyí ló máa fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀ mọ́. Ìni mi máa ń dùn, àyọ̀ mi máa ń kún tí bá ti bí èékannà tó bá mọ́. Mo máa ń tọ́jú àwọn èékannà mi dáadáa, kò dẹ́ n ṣẹ́ ohun nìkan gbogbo ara mi, mo máa ń tọ́jú. Ohun kan tí mo máa ń ṣe fún èékannà mi kò yẹrí, mi ò fẹ́ràn iyẹn kì í ṣe nǹkan tí o jẹ́ pé ó máa ba èékannà mi jẹ́. Èékannà mi, mo ń màá tọ́jú ẹ ni, ó máa mọ́ o lé gùn ni wọ́nba, kò ní rùn, kò ní le, kò ní rọ̀. Màá tọ́jú ẹ dáadáa táṣẹ́ wò. Ẹni tó bá bọ̀mi lọ́wọ́ gan an, a lè fẹ́ gbe ọwọ́ mi bẹnu torí pé kíni ọwọ́ mi mọ́ dáadáa.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni mo ní. Mo máa ń lò àsìkò tó jù bá ń rọrùn. Òun ló máa ń dáàbò bo mi tó jù òfin ní kọ sí mi lára. Mo máa ń gbé káàkiri tó jù bá tí ń rọ̀ bẹ́ẹ̀yẹn ọwọ́ mi ló máa ń wà. Èmi máa fẹ́ gbáradì fún nǹkan tí mo tètè lè ro tó máa ṣiṣẹ́ náà tàbí tó máa ṣẹlẹ̀. Ṣẹ́rí ìgbàlà òjò mi, ó ní wárápẹ́ ni àmọ́ ó ní ìwúlò tó pọ̀. Màá ti sọ sínú àpò mi gbogbo bá báyìí. Àsìkò tó jù bá ń rọ̀, mo máa lò aṣọ mi gan-an ní tutù kí ó dúró pé mo dé lé. Ma, máa lò máa fi hàn ni títí máa fi dé ibi tí mò ń lọ. Nínú ǹkan máa dùn gan-an, ó máa ń tẹ mi lọ́hun gan-an tí bá lò àgbàlá òjò náà. Kò kì í jẹ́ ká aṣọ, ká aṣọ rẹ̀. Ma jẹ́ ká aṣọ, ká ra gbẹ́yìn tó jù bá ń kò sí bó ju náà ṣe fẹ́ràn ara máa gbẹ́yìn. Màá ti kọ́kọ́ wójú ọjọ́ lọ́wọ́ lórí pé mo bọ́ta. Tí bá ti ro dáadáa ni pé oṣù, màá gbé àgbàlá òjò mi dání. Ìrírí ẹni mo ti kọ́ gbọ́ láti ẹ̀yìn wá. Ó lè dìde, òjò lè dìde kó dúró kó má rọ̀ mọ́. Àmọ́ pé mo ra àbí mo ní àgbàlá òjò kò ní jẹ́ kí wàhálà yẹn wọ̀ mí darú. Tátọ̀ni wá fẹ́ ju máa ra farabalẹ̀ lọ ní ọgbọ́n wọ́n fi ń lò. Tí àgbàlá òjò mi bá ti lò tán, màá sa síta kó wọ́n padà dà. Màá wá luwọ́ ni màá tọ́jú ẹ kó ba lè má tètè bàjẹ́. Kò kì í jẹ́ kó jẹ́ kó tutù, kó jẹ́ tó pẹ́ o. Ìgbà mìíràn ni mo máa ń yá àwọn èèyàn ní àgbàlá òjò mi. Mo mọ̀ pé ó wúlò fún wọn. Ó tẹ o wá ṣe pàtàkì láti mọ̀ mú dání torí à lè sọ òjò tó wá ń tóbi gan-an ó ní ìrọ̀rùn nígbà kúgbà. Èmi má fẹ́ran àwọn àgbàlá òjò tí ẹ pé púpọ̀ tó ń dúró dáadáa. Mo fẹ́ran ẹ̀yẹ tí ẹ wípé kò ń dédé kan. Ṣẹ́rí àgbàlá òjò mi, ó ti jẹ́ kí n mọ̀ pé ọkàn mi tẹ bíi pé aya mi ti ki. Mo lè sọ pàṣẹ kó bá ìlù jù, màá sọ kó bá ìlù jù ní ìrọ̀rùn. Nínú mi máa ń dùn tí màá gbe ọkọ dá ni. Ó máa ń dàbò bo irun mi náà. Màá rántí bíi pé ó rọrùn fún wọn láti ṣe. Èmi ò ṣe bá fẹ́ àgbàlá òjò tí ẹ pé ó ti wúwo jù. Èyí tí ẹ pé máa wọnú wọn, àpò tí wọ́n gbẹ́ lọ bí iṣẹ́, ọ̀wọ́n ni. Mo tẹ̀ ẹ́ ti parọ́ àgbàlá òjò mi rí. Ìgbà mí jẹ ẹrú jẹ pé ó lè bà ó bàjẹ́. Mo máa ń gbúyàn láti tọ́jú wọn. Mo máa lò ó tí ó bá ti dọ̀tí. Èmi máa ń rí àgbàlá òjò bí i gẹ́gẹ́ bí i ǹkan tí ẹ pé dandan ni kí ẹ̀yàn máa mú dání. Ó ti di ǹkan tí ẹ pé mi ò lè ṣe kí má mú dání mọ́. Mo máa mọ̀ lábẹ́ o mo ti gbáradì kódù tí bá ti gba, tí bá ti ní àgbàrá òjò náà lọ́wọ́. Ẹ̀wọ̀n kì í gbà mí tó jù bá bẹ̀rẹ̀ sí ní rọ. Àgbàlá òjò yẹn ó ti fi mí lọ́kọ̀ bàjẹ́. Mo fẹ́ràn bó ṣe wúlò tó. Mo máa ra fò lómi, máa farabalẹ̀ lọ ní ọ. Mo máa ń ránṣẹ́ láti gbé nígbà tí mo bá ní ìgbé. Mo máa jẹ́ kí n tẹ́bi iṣẹ́ ní gbígbẹ. Tàbí mi dè máa mọ̀. Mo máa dàbí gbọ́ngàn tó pọ̀jù lórí ẹ̀yẹ. Tẹ́ríbí máa ṣe múra. Mo níyẹ́ bí i ǹkan tí ẹ pé ó ṣe pàtàkì gbọ́n. Èmi tẹ̀ẹ́ máa ń gbọ́n kọ́ le gan-an láṣìkò tó jù bá ń rọ̀ tí ó bá yẹ kó pọ̀jù pọ̀jù. Ká ṣà sọ pé inú mi ló gbe mo ní àgbàlá òjò lọ́wọ́. Ó dùn tí kí àsìkò òjò máa jẹ́ rú bà mí. Kò ní ní mí lára. Ó ti ṣe ọgbẹ́ ní ọ̀rọ̀ fún wọn. Tí bá fẹ́ lọ ra ǹkan tó jù bá ń rọ̀ pé mo nílò ǹkan náà, àgbàlá òjò yẹn ni mo máa lò. Ìgbà mo bá lọ pàdé èèyàn níta, ó ti súmọ́lẹ̀ bó ju ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀yẹn, àgbàlá òjò náà ni mo máa lò tí màá fi dé ilé ìta náà. Àgbàlá òjò yẹn ní ìwúlò tó pọ̀. Kódà tó ń bá ràn yàn lé lò, kó ba lè máa pa èèyàn. Ó ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún mi.